Bẹ́ẹ̀ni, mo fẹ́ ran fèrèsé ọkọ̀ torí ó máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mò ń wà nínú ọkọ̀ tá ba n rin ní ojú ọ̀nà. Ò sì máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé tó èèyàn wà ínú ibí bá yìí o, ó dẹ́ ń rìn lọ́wọ́, ó ń wa mọ́tò lọ́wọ́. So mo fẹ́ ran fèrèsé ọkọ̀ gan torí igbá mi tó bá ń gun motó, ó máa kọ orin inú mi dẹ maa n dun.